Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí ọ bá wà nínú ìlà? Tí mo bá wà nínú ìlà, mo máa ń fẹ́ farabalẹ̀. Mo máa ń rán ra mi létí pé ìdúró nígbà mi kò ṣe é yẹ̀. Èèyàn ní nǹkan kan tí èèyàn fẹ́ ṣe ju kí èèyàn dúró lọ. Mo máa mọ bí ìlà náà ṣe gùn tó. Ìgbà mí ì máa ti ka iye ìṣẹ́jú tí mo máa lò lórí ìlà náà, tàbí wákàtí tàbí àsìkò tí màá lò lórí ìlà náà. Mo máa ń rá mi létí láti máa ṣe sùúrù. Ìgbà mí mo máa ń fa àsìkò yẹn, màá fi máa ronú àwọn nǹkan tó yẹ tí mo tún fẹ́ ṣe lẹ́yìn ìgbà yẹn. Màá máa fa àsìkò yẹn ronú lórí àwọn nǹkan tí mo fẹ́ ṣe lọ́la ni ọ̀un tàbí ibi tí mo fẹ́ lọ lọ́la ni ọ̀un. Àbí iye àsìkò tí mo máa lò, ṣé màá le yanjú nǹkan tí mo fẹ́ yanjú léèní mọ́, tàbí kí n fi sọ́là. Mo lè wo ago ọwọ́ mi tàbí kí n wo fóònù mi. Mo lè ka àwọn àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi, àwọn ímeèlì tí n bá wà lórí ìlà. Èmi ò wá, mi ò fẹ́ràn kí a máa dára mi láàmú. Torí mo ti mọ̀ pé ìlà tí mo ti ẹwà gan wàhálà ni. Ka má tun wa sọ pe mo tun nira mi lára. Màá yá kùkú ṣe sùúrù. Mo máa ń rí pé òun wà lórí ìlà náà, mo ti rí i gẹ́gẹ́ bí nǹkan to jẹ́ pé ó ti sápára wọ inú lgbési sílé ayé mi. Bẹ́ẹ̀ ni, kò ṣe é yẹ̀. Dandan dandan ni. Èmi ò wá kí n fẹ́ràn pé kí n máa sọ̀rọ̀ jù tàbí kí n máa sọ bí ó ṣe tẹ́mi lọ́rùn tó torí mo kò fi ń bá ara mi nínú jẹ ni. Màá farabalẹ̀ wọ gbogbo àyíká mi. Ìgbà míì mo lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n bá súnmọ́ mi. Mo máa ń fi àsìkò yẹn, màá fi máa kọ́ra mi ní sùúrù. Mo máa ń rán ra mi létí pé kí èèyàn máa kọnjú ńgba mi kò kí ń ran ẹnikẹ́ni lọ́wọ́. Tí bá sì ti wà lórí ìlà bẹ́ẹ̀ yẹn, gbogbo àwọn ìyókù tó wà nbẹ náà ni màá báwọ̀ fún. Ẹni tí ó yẹ kó ṣíwájú màá jẹ́ kó ṣíwájú mi. Ẹni tó yẹ kó wà lẹ́yìn mi, máa farabalẹ̀ sọ fún ẹ̀yin mi lówa oo. Pẹ̀lú yẹn, kò sí pé gbon misi o tó kankan máa ṣẹlẹ̀ tàbí a máa máa bá ara wa jà. Mo máa ń dúró sáàyé mi ni. Tó bá sì ti dú-- tó bá ti di àsìkò tèmi láti lọ tàbí kí n sún síwájú, màá ṣe nǹkan mi jẹ́ẹ́jẹ́jẹ́ ni. Mi ò kí ń kánjú rárá. Èmi áa fẹ́ràn kí n máa tì yàn tàbí kí n máa fò lórí ìlà, tàbí pé ó dé máa wù eyàn gan torí pé ó ń kánjú kánjú, wọn máa tira wọn. Èmi ò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn, pé kí n máa tì yàn. Mo máa ń rí bí gbogbo àwọn ìyókù náà ṣe ń dúró. Gbogbo wa náà là kúkú wà lórí ìlà. Gbogbo wa laní nǹkan tí a fẹ́ ṣe. Ìgbà mí de re mo lè máa gbọ́ orin. Bẹ́ẹ̀ ni. Tàbí bí àwọn orin tí wọ́n bá ń kọ lábẹ́ ilẹ̀, èmi na le màá bá wọn kọ díẹ̀díẹ̀. Èmi ò wá kí n ṣopé dandan, dandan mo gbọdọ̀ tètè dé wájú kó tó di àsìkò kan. Torí pé kí ni? Àì bá mo nǹkan kan lè ṣẹlẹ̀. To jẹ́ pé boya ibí tí mo ti fẹ́ran nǹkan ta ti wà lórí ìlà, wọ́n fẹ́ lọ bá fún ìsinmi rán pé tàbí nǹkan kan ṣẹlẹ̀, á wá jẹ́ kí gbogbo wa dúró. Ṣẹ̀ mo kò sí nǹkan tí mo lè ṣe, màá dúró náà ni. Mo ti gbà pé ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀ náà ni yen. Mo máa wa ń fẹ́ ní sùúrù tí tó máa fi kan èmi. Màá farabalẹ̀, màá wá nǹkan míì ṣe tí to máa fi kan mi. Èmi ò wáa fẹ́ràn kí n máa wọ ago níṣẹ́jú ìṣẹ́jú, mo kò fi ń kọ́nra mi lójú ni. Màá ti ránra mi létí pé bó pẹ́ bó yá, ìlà yìí, a sún síwájú tí tó máa fi kan mi. Mi ò kí ń fẹ́ bínú. Màá ti mí kọlẹ̀, màá ti mí sókè dáadáa. To bá jẹ pé sùúrù, ó ti fẹ́ máa, o fẹ́ máa ga ju èmi mi lọ. Ìgbà míì mo lè máa wo gbogbo àwọn èèyàn tó wà láyi ká mi. Ìgbà míì mo máa mọ nǹkan tí wọ́n ń ṣe. Ìgbà míì mo lè mọ eyan kan kí èmi àti ẹ ká jọ máa sọ̀rọ̀. Èmi ní bowọ̀ fún bí gbogbo ohun kọ́n ṣe ń lọ. Tó bá léèyàn máàrún máàrún ló ń pè, mo ti gbà pé èèyàn máàrún máàrún náà ló máa máa wọlé tí tó máa fi kan mi. Àsìkò tí kò tíì kọ n mí yen máa fi wáa n kan mí ṣe. Mo lè bọ̀ sórí fóònù mi kí n pèèyàn tàbí kí n wo orí íńtánẹ́ẹ̀tì, nǹkan nu méjèèjì ni.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Máa kọkọ bẹrẹ láti àwọn èròjà táa fi ṣe ọjà náà. Mo máa ń rí dájú wípé àwọn èròjà tó dá ni, owo ẹ o wọ́n jù àmọ́ ó dá lọ́pọ̀lọpọ̀. Mo máa ń rí dájú pé àti fọwọ́ kan àwọn ǹkan tí mo fi ń ṣe àwọn ọjà mi. Tébá fọwọ́ kan, e máa mọ̀ pé ǹkan tó dá ni mo rà. Èmi o wa kí ń fẹ́ràn pé àwọn ǹkan tí mo fi ń pèrò ọjà mi ọ́ wọ́n jù. Rárá. Àwọn tí mo fọkàn tán ni mo ti máa rà ọjà lọ́wọ́ wọn. Kodipe mii ṣe ní ǹkan tí mi fẹ́ sọ dà, kii n wá ta fún àwọn oníbára mi. Màá ti wo ọjà náà dáadáa koto dipé mo lò ó. Ìgbà tí mo sọ pé àwọn ọjà mi ò wọ́n jù, èmi ò sọ pé, pé kò wọ́n, o wọ́n àmọ́ kò tún wọ́n. Torí pé kíni? Tí a bá máa ṣe gbogbo ẹ tàn, a lè ṣe rà fún àwọn oníbàárà wa. Mi ò kí ń ra nkan pokulowo e. Nkan tó jẹ́ pé ó jọjú kò dẹ wọ́n jù, òun mo máa rà. Tí n bá ti rí pé a ti fẹ́ máa ṣètò ọjà tiwa, gbogbo ẹ̀ ní mo máa tẹjúmọ́. Ọ̀nà tan gbà ṣe, gbogbo àwọn ǹkan tan fi si, tan fi n kun, ọjà táa rà náà bó ṣe rí, gbogbo ẹ̀ ní màá ma mojútó. Màá rí dájú wípé ẹni tóbá wà n díẹ̀, ó tọ́jú àwọn ǹkan tí mo fẹ́ lò dáadáa. Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa fi gba wo ọjà náà. Bóyá ibi to tife pèrò ẹ ni, màá wo bẹ. Bóyá ibi tí wọ́n ti fẹ́ sọ́ dì ǹkan kejì, màá wo bẹ. Bóyá ǹkan tan ti fẹ́ ṣe ní ẹlẹ́ẹ̀kẹta, mo máa wo bẹ. Bóya tan ba tie tun wa parí ẹ̀, kí ó jẹ́ pé won kan fe gbé fún mi kí ń rí, màá tún wò. Bóṣe ń lọ ni màá máa wo gbogbo ẹ̀. Èmi dẹ̀re mi ò kí ń kanjú ṣe gbogbo ọjà mi tán torí pé mo fẹ́ tà. Rárá o, màá farabalẹ̀ ṣe ni. Gbogbo ìlànà ni mo máa tẹ̀lé. Gbogbo ọ̀nà tó jẹ́ pé tó bá máa jáde, a ṣe wo lóju. Ko se pé ibìkan yà, ibìkan ọ̀dà, òun ni màá máa ṣe. Màá rí dájú pé tí a bá máa parí ẹ̀, ó máa mọ́, ó máa dà, á ṣe wo. Tí bá ti wo gbogbo àwọn àṣìṣe tó bá wà n bẹ, àbí gbogbo ǹkan tó yẹ kanṣe tí wọn ò ṣe, tó jẹ́ pé wọ́n ti ṣàṣìṣe kán àbí méjì níbẹ̀, gbogbo ẹ̀ ní màá wo pátápátá. Tó bá ti di àsìkò láti pé wọ́n ti ṣe ọjà náà tán, màá yẹ̀ wo. Màá yẹ ọjà mi wò fúnra mi. Tín bá rí pé mo wọ̀ kò fún mi jù, tàbí nbá rí pé mo lò kò korò lẹ́nu, tàbí mo fẹ́ para, ko bákan bákan àbí kò jo mi lára, màá tún fi, màá yẹ̀ẹ́ wo dáadáa fínífíní. Màá wo bóyá èmi gan fúnra mi mo lè lò ó. Ru ẹ tó bá jẹ́ pé ẹlòmíì ló, ọwọ́ ẹlòmíì ni mo ti rà, gbogbo ẹ̀ mo máa wo pátápátá. Èmi dẹ̀re, mi kìí fẹ́ máa yí àwọn ọjà tí mo fẹ́ rà, mi kìí yí padà. Wọ́n á ti mọ̀ pé ọjà ẹni yìí rèé. Wọn á ti mọ̀ pé ǹkan tí mo lò léleyi torí pé kíni? Ó daa gán lọ́wọ́. Ó daagán lára, ó daagán ní gbogbo ǹkan ni. Tó bá ti di àsìkò tí a bá fẹ́ tà, tín bá ti gbé fún àwọn èèyàn, màá sọ fún wọn pé tí ẹ bá ti lò ó, ẹ̀jọ ẹ wá ṣàlàyé fún mi bó bá ṣe rí. Tanba dẹ̀ tí padà wá bẹ́ẹ̀, màá farabalẹ̀ gbọ́ wọn ni. Gbogbo àwọn ibí tó jẹ́ pé ó kú díẹ̀ káàtò, gbogbo ẹ̀ ní mo máa kọ sílẹ̀. Torí kò sí bí èèyàn ṣe fẹ́ ṣe ǹkan tó, o lè tẹ́ ìwọ lọ́rùn kó má tún tẹ́ ẹlòmíì lọ́rùn. Gbogbo àwọn ǹkan tanba ní ká tún ṣe, gbogbo ẹ̀ ní màá kọ sílẹ̀. Gbogbo ǹkan tanba sọ̀ yẹn, òun la máa n fi ṣe ètò mii fún ọjà tí a bá máa gbé jáde. Ìyẹn tún máa wá daa ju talakoko lọ. Màá rí dájú wípé mo kó ọjà mi dáadáa tó ṣe ẹ́ rí lójú. Màá rí dájú wípé ọjà náà tí a bá máa gbé síta, a ṣe é wo lóju, a ṣe é rí mọ́yàn. Wọn á mọ̀ pé ẹni yìí ló ni ọjà náà. Gbogbo ibi tí mo ti ń ta ọjà náà, mo máa n rí dájú wípé ó mọ́ tẹ́nítẹ́ní. Màá farabalẹ̀ kó ọjà mi wọlé ni. Ibi tí mò mọ̀ pé kò ní bàjẹ́, tàbí oru o ní mu jù, tàbí kò ní máa jo, gbogbo nkan bẹyẹn ni. Èmi ò fẹ́ràn kó jẹ́ pé a ti ṣe ọjà tán, gbogbo ẹ̀ wá dànù tàbí kò dà. Rárá o. Èmi máa fẹ́ wá kọ ìmọ̀ ni, ǹkan tí mo máa fi ń ṣe ọjà.

Ṣé WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ ni o, WiFi mi ó yára tó. Mo máa ń tètè dà na le tí ba je wípé mo bá ti tanlẹ̀. Gbogbo nǹkan tí mo máa ń wò lórí íńtánẹ́ẹ̀tì, gbogbo è ni wo máa fi hàn mí tí ò ní sí pé WiFi ń takú sí ojúkan àbí nǹkan kan bẹ́ yen. Mo ń wo oríṣiríṣi fídíò láìsí ìdí lọ́nà. Ìgbà mí gan-an, mo lè pè èèyàn lójú lórí fóònù mi tájo máa ma wora wá, tí ò ní sí pé ibi kan di boya bí tí a ti ń sọ̀rọ̀ ó máa gan rára ò. WiFi mi ń ṣiṣẹ́ dáadáa. Kò sí ǹkàn kan tí mi o lè tẹ jíṣẹ́. Oríṣiríṣi fáìlì mo máa n gbé sórí fóònù mi to je pé kò ní dí lọ́wọ́. Ìgbà mì gan tí bá fẹ́ gbé fáìlì sí orí íńtánẹ́ẹ̀tì tàbí mo fẹ́ gbé sórí cloud tí bá ti tan WiFi mi, ó máa lo wọ́rọ́wọ́ ni tí ò ní sí ìdí lọ́wọ́ kankan. Bẹ́ẹ̀, ó máa ń wà bẹ́ẹ̀, ó máa ń dúró dáadáa láàárin bo ya bí ọjọ́. Tí bá ti tan bẹyẹn, ó máa ṣiṣẹ́ dáadáa láàárọ̀, lọ́sàn-án. Ìgbà míì gan tí n bá jẹ pé mo fẹ́ ṣe ìpàdé lórí fóònù mi tí mo fẹ́ kó máa rí mi tí mi ò dẹ sí nibi tí a ti fẹ́ ṣe ìpàdé tí n bá ti tan WiFi mi báyìí ó máa ṣiṣẹ́ dáadáa ni. Gbogbo. Íńtánẹ́ẹ̀tì, gbogbo kọ̀ǹpútà, gbogbo nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni màá máa r'àyè máa ṣe. Ó máa n jẹ́ kí iṣẹ́ rọrùn fún mi. Bẹ́ẹ̀ ni, WiFi mi dẹ̀ re, gbogbo oríṣiríṣi nǹkan tí mò ń lò ló máa ń bá ṣiṣẹ́. Ó ń bá kọ̀ǹpútà ṣiṣẹ́, ó ń bá fóònù mi ṣiṣẹ́ náà. Kò sí ikankan tí m io lè, tí m io lè tan mọ́. Tí ó bá jẹ pé tí n ba ti ẹ ti tan fóònù mi báyìí, ẹsẹ kẹsẹ̀ ló máa tan mọ́ ni. Ẹsẹ kẹsẹ̀ ló máa ti ri pé ó ti wà pẹ̀lú WiFi. Àwọn kọ̀ǹpútà mi náà, àwọn lápútọ̀pù mi oríṣiríṣi náà ó máa tàn mọ́ ni láìsí ìdí lọ́wọ́ kankan. To bá di owo alẹ́ nígbà mi o, iṣẹ́ e ma fe di ku díẹ̀, bo ya ti ero ba ti poju to n lo Wi-Fi, ero to n lo Wi-Fi o ma n lo le. Ṣé ẹ mọ̀? Nẹ́tíwọ̀ọ̀kì gbogbo àti máa já lu ara wọn, a máa jẹ́ pé iṣẹ́ ó ń dínkù ó ń dínkù díẹ̀ díẹ̀ tí n bá ti pa bẹyẹn tí n bá ti tun tan iṣẹ́ tún le jẹ pepe dáadáa sí. Ibi tí ó bá ń dà ni mo máa ń gbé WiFi náà sí torí èèyàn kò lè gbé júlẹ̀ kí èèyàn máa reti pé ó máa ṣiṣẹ́ dáadáa rara o. Ibi tí nẹ́tíwọ̀ọ̀kì bá wà ní eeyan a gbé sí kí èèyàn bá lè rí i lò dáadáa. Tí n bá ti fi s'ara ogiri, kò ń dí náà iṣẹ́ mi. Ìgbà míì ó lè jẹ́ pé yàrá gangan ni iṣẹ́ á ti j pepe sí. Mo lè gbé sí yàrá kí èmi wà ní ìsàlẹ̀. Mi ò sábà mi ò sábà ní ìṣòro pẹ̀lú WiFi mi. Tí n bá fẹ́ gbọ́ orin lórí íńtánẹ́ẹ̀tì, wọọrọ ni màá gbọ́. Tí ó bá jẹ pé mo fẹ́ rà nǹkan ni lórí íńtánẹ́ẹ̀tì ni, màá rà nírọ̀rùn ni. Tí ó bá jẹ pé mo fẹ́ tún cloud mi ṣe dáadáa boya gbogbo àwọn fáìlì tí mo gbé síbẹ̀ àbí àwọn dọ́kúmẹ́ǹtì tí mo gbé sórí cloud, gbogbo ẹ lò máa bá mi to dáadáa. Kódà, tí o ba jẹ pé mo ní ìwé kan tí mo fẹ́ ka ni o, mi ò dẹ rí ka. Boyami o rí rà, tí mo bá fẹ́ ka lórí íńtánẹ́ẹ̀tì tí n bá ti tan WiFi mi, ẹsẹ kẹsẹ̀ ni gbogbo àá máa ṣe lọ tí ò ní sí ìdí lọ́wọ́ kankan. Ṣẹ̀ ri bí ó ṣe yára yẹn, ó máa n jẹ́ kí iṣẹ́ ràn mí lọ́rùn ni. Ó máa jẹ́ kí gbogbo nǹkan mi tí bá máa ṣe kó máa yá. Bẹ́ẹ̀ ni, kò ń fún mi ní ìṣòro. Gbogbo àwọn áàpù mi ni o, gbogbo àwọn nǹkan tí mo gbé s'órí fóònù gbogbo ẹ lò máa ń bá mi ṣe dáadáa tí ò ní sí ìdí lọ́wọ́ kankan. Boya mo wa fẹ́ lọ sí ilé ìwé ni o àbí mo fẹ́ ṣe iṣẹ́ kan lórí íńtánẹ́ẹ̀tì tí n bá ti tan WiFi mi, gbogbo nǹkan tó yẹ kí n ka lọ́jọ́ yẹn gbogbo ẹ ni mo máa rí ka tí ò ní dí mi lọ́wọ́ rára. Ṣẹ̀ ri WiFi yẹn ó dára gan-an torí pé kí ni? Ó máa ń jẹ́ kí iṣẹ́ yá eeyàn. Gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe to jẹ́ pé èèyàn le fọwọ́ ṣe afi kí èèyàn lọ sórí íńtánẹ́ẹ̀tì ni tí bá ti tan WiFi báyìí, gbogbo nírọ̀rùn ló máa bá èèyàn ṣe. Kò kì í n dí mi lọ́wọ́ iṣẹ́, ó máa fi kú iṣẹ́ mi ni. Kò ń jẹ́ kí nǹkankan kó rìn mí láya tàbí kó ká mi láya. Ìrọ̀rùn bayi ló máa ń ṣe fún mi.

Ṣé o fẹ́ràn wíwo àwòrán ìràwọ̀? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn wíwo àwòrán ìràwọ̀ dáadáa. Ó máa ń jẹ́ kí ara bàlẹ̀ ni. Ó máa ń jẹ́ kí ń fà á tó bá jẹ́ pé iṣẹ́ tí pòjù tí mo ti ṣe láti àárọ̀ títí di alẹ́. Mo máa fẹ́ràn láti bọ́ síta ní alẹ́, kí n lè jókòó kí n gborí sókè kí n máa wo àwòrán ìràwọ̀, àwọn ìràwọ̀. Ṣẹ̀rí ìràwọ̀ náà ó máa ń jẹ́ kí alẹ́ rẹwà. Mowa máa n fẹ́ràn bí gbogbo ẹ̀ se máa ń dákẹ́ wọ́rọ́wọ́rọ́ tí bá jókòó síta. Tí mo ń wo ìràwọ̀ lóké, ó máa ń jẹ́ kí ọkàn mi fúyẹ́ ni. Gbogbo nǹkan tó wà le yágíyágí lọ́kàn mi, gbogbo ẹlò máa fúyẹ́ pátápátá. Ìgbà míì mo máa ń da ṣe. Ìgbà míì dèré. Ti bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a jo máa jókòó síta. A máa tọ́ka sí èyí ta ní ìfẹ́ sí. A máa fàwọn ìràwọ̀ mi, a máa máa fún wọn lórúkọ. Èmi máa fẹ́ràn kí n máa fi ìlà sí àwọn ìràwọ̀ yìí. Mo lè ní nǹkan dàbí erin. Mo lè ní ìràwọ̀ mi bo se, to se tan mo ra won, ó dàbí ilé. Oríṣiríṣi bẹ́ẹ̀ yen ni emi máa n fẹ́ràn láti máa mo. Mo máa fẹ́ wo òṣùpá náà tí bá ti jókòó síta. Tí bá ṣe ń wo ìràwọ̀, màá máa wo òṣùpá. Ó máa ń jẹ́ kókan mi balẹ̀. Mo máa ń kare àmọ́. Inú mi máa ń dùn tí bá ti n rìn wọ́n. Ó máa ń ran mi létí bí, bí gbogbo àgbáyé ṣe tóbi tó. Mo máa n fẹ́ fẹ́ràn kí máa ṣe é tí kò bá sí ǹkan kan ní ọwọ́ alẹ́ yẹn. Gbogbo ẹ dákẹ́ rọ́rọ́rọ́. Gbogbo ẹ mọ́ ọ lọ. Kò sí ìdí lọ́wọ́ kankan. Mo máa n fẹ́ràn ẹ̀ jù tó bá je pé ibi tó bá kò sí ariwo mo bá ti bá lọ jókòó sí. Ibẹ̀ mo máa ti fẹ́ràn láti máa wo ìràwọ̀. Ó máa n dà gan tí kò bá sí iná káàkiri. Tẹ́ gbogbo ẹ dúdú lọ, àwọn èèyàn tọ́nà ó lé wọn. Ó tún máa ń rẹwà wò jù pẹ̀lú ìyẹn. Ìgbà míì gan tí mo bá sùn sílẹ̀, tí bá ń wòkè, mo máa fẹ́ràn bí mo ṣe máa ń wo àwọn oríṣiríṣi ìràwọ̀ yẹn. Mo máa n fẹ́ràn láti máa sọ̀rọ̀ tí bá ti ń wo àwọn ìràwọ̀ yìí. Ó máa ń dùn ṣe, pàápàá jùlọ tí ẹ̀yàn bá wà pẹ̀lú boya bíi olólùfẹ́ ẹ̀yẹn. Ìgbà míì gan màá tun jókòó, màá máa ronú gbogbo ìgbésí ayé mi. Ìgbà míì tí bá ti rí pé ìràwọ̀ kan ń tàn ju kan lọ, màá sáré sọ ẹ̀dùn ọkàn mi. Màá dé sọ fún Ọlọ́run bí mo ṣe fẹ́ kó rí lélẹ̀. Mo máa ń fẹ́ kọ́ àwọn oríṣiríṣi ǹkan ni pa ìràwọ̀. Ó máa ń jẹ́ kí n máa ronú dáadáa ni. Màá máa ro oríṣiríṣi ǹkan tó dà. Tí bá ti ń wo ìràwọ̀ bẹ́ẹ̀ yẹn, ara mi máa n fẹ́, ara máa ń tumí. O ma dàbí ń pè emí àti àgbàlá ayé lajọ wà. Gbogbo ǹkan tó je pé ó fi n rẹ̀ mì, tàbí mo ti wo, mo ti ronú lọ. Tí bá ti wo ìràwọ̀ báyìí, inú mi á dùn, ọkàn mi á balẹ̀ ni. Gbogbo ẹkún tí mo ti sùn gbogbo ẹlò máa dá. Mí o ni mo gba tí mo bá ń rẹ́rìn-ín gan, mo wa fẹ́ràn pé bí mo ṣe ń wo ìràwọ̀ yẹn, ká tẹ́gùn àlàáfíà máa fi sí mi. Ó máa ń jẹ́ kí n máa rò pé gbogbo ẹ asi dà. Ìgbà míì mo lè gbé fóònù mi kí n ya àwòrán bí ìràwọ̀ náà ṣe rí. Ó je nkankan tí o je n pé ránpẹ́ ni àmọ́ ó rẹwà gan fún mi. Mi ò, èmi ò nílò oríṣiríṣi ǹkan láti fi gbádùn ẹ. Tí bá ti jókòó, tí mo ti wá ǹkan ipàpá nu sẹ́gbẹ̀ẹ́, bí mo ṣe n jẹ́ ni mò ń wòkè. Mo ń wo gbogbo ǹkan. Ó ti tẹ́mi lọ́rùn. Inú mi ti dùn beyẹn. Ó máa n jẹ́ kí alẹ́ ní ìtumọ̀ fún mi ni. Ọkàn mi á balẹ̀. Inú mi á dùn. Èmi gán a sun oorun.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ẹ̀ Ẹ̀kan lára àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni kọ̀npútà. Ó máa ń lò fi ṣe gbogbo ǹkan tó ní pa iṣẹ́ mi. Ó dára gan torí pé kíni tí bá ti tan WiFi mi sí, ó mọ iṣẹ́ tí mo fẹ́ kó ṣe. Ẹ̀ Ẹ̀kan ẹ̀ẹ̀kan tó tún ṣe pàtàkì jù náà ni WiFi òun náà. Òun ló máa ń jẹ́ kí iṣẹ́ yá yàn lára láti ṣe níbi iṣẹ́. Kò ní jẹ́ kí ǹkan kan nípa àwọn íńtánẹ́ẹ̀tì kò da ẹnikẹ́ni láàmú, gbogbo iṣẹ́ mi ló máa ṣe ní rọrùn. Láiṣí íńtánẹ́ẹ̀tì, iṣẹ́ máa kò ní, kò ní yára bó ṣe yẹ kó yára. Gbogbo ẹ máa fàá ni. In kan ẹ̀ẹ̀kan tó tún ṣe pàtàkì jù ni fóònù ta ń lò. Mo máa ń lò fún ìpè àti tí mo bá fẹ́ tètè bá èèyàn sọ̀rọ̀, bo ya mo fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí èèyàn, ó tún yára lílò. Ìwé náà tún jẹ́ ǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi. Òun ni a fi ń kọ gbogbo ǹkan tó níta nílò láti ṣe. Ibẹ̀ la ń kọ sí. Tábá fẹ́ kọ sórí fóònù, tàbí ó rí kọ̀npútà, a máa kọ sórí ìwé. Àwọn bírò bó ṣe kéré tó yẹn, wọ́n ní ìwúlò ti wọn náà. Tábìlì tí mò ń gbé kọ̀npútà lé lórí, tí mò ń fi ń ṣiṣẹ́ náà, ìyẹn náà ní ìwúlò tó ń ṣe. Ó máa ń jẹ́ kí gbogbo ǹkan mi tó. Àga tí mò ń fi ń jókòó náà, òun náà ṣe pàtàkì gan fún ìlera ara mi. Iná tọ̀n tọ̀n fún wa ní ibi iṣẹ́ náà, ìyẹn náà ṣe pàtàkì. Ó máa ń jẹ́ kí Ó máa, iná máa ń rán gbogbo àwọn ǹkan èlò tó wà níbi iṣẹ́, ó máa ń ràn wọ́n lọ́wọ́ ni. Kí ni èlò ta fi ń gbé iṣẹ́ jáde, ta fi ń, ta fi ń tẹ gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì wa, àwọn fáìlì, ìyẹn píríntà, ìyẹn náà ní ìwúlò ti ẹ̀. Ìwé náà jẹ́ ǹkan tó jẹ́ pé òun náà tún ṣe pàtàkì lọ́nà ti ẹ̀ torí gbogbo fáìlì ni, gbogbo dọ́kúmẹ́ǹtì, gbogbo orí ìwé la ń tẹ̀ sí. Ìmélì náà, ìmélì sófútwẹ́, ó máa ń yára fún wa láti lò. Tábá fẹ́ bá ara wa sọ̀rọ̀, kó rọba lè yíra wa yékéyéké náà, òun náà da. Àwọn oríṣìíríṣìí àtẹ̀jíṣẹ́ tó jẹ́ pé tí èèyàn bá tẹ̀ ẹ́ náà, ó máa jẹ́ kí èèyàn tètè dáhùn, ìyẹn náà tún ṣe pàtàkì. Ìwé ta ti ń wo gbogbo oṣù àtọ́jọ́ náà, ìyẹn la fi mọ àsìkò táa máa ṣe ìpàdé, àsìkò táa máa ṣe iṣẹ́ táa bá fẹ́ ṣe, àsìkò táa máa lọ ṣe ayọjú fún gbogbo àwọn iṣẹ́ ta ti gbé fún àwọn èèyàn níta, ìyẹn náà ṣe pàtàkì. Ago tó wà níbi iṣẹ́ wa náà, òun náà ṣe pàtàkì. Òun ló máa ń jẹ́ ká mọ àsìkò tí ǹkan tó, ìgbà táa bá máa ṣe ǹkan sí, ìgbà táa bá máa jáde lọ ra oúnjẹ, ìgbà táa bá máa jáde lọ sinmí, ìgbà tó jẹ́ pé ìgbà táa bá máa bẹ̀rẹ̀ iṣẹ́, ìgbà táa bá máa parí ẹ̀. Gbogbo bẹ́ẹ̀ la ago yẹn náà ń ṣe fún wa. Àwọn ìwé ta wá ń kó àwọn fáìlì sínú náà, àwọn yẹn náà ṣe pàtàkì gan. Ó máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn fún wa torí pé kíni a ti mọ ibi tí fáìlì yìí lè wà táa bá ti rí ìwé náà. Tábá jẹ pé ìwé ọ̀gá ni, a ti mọ̀ pé gbogbo fáìlì tó ní ṣe nípa ọ̀gá wa ibi, ibi fáìlì yẹn ló wà. Tobá jẹ pé gbogbo àwọn iṣẹ́ tó jẹ́ pé àwọn fáìlì tó jẹ́ pé ó nílò pẹ̀lú àwọn ará ata tó dẹ wọ̀nú ọ̀dọ̀ wa, a ti mọ̀ pé ibi ìwé báyìí ló wà. Ó máa ń jẹ́ kí gbogbo ǹkan lé tó ni. Kláàdì náà tún nílò ti ẹ̀ bóyá a fẹ́ ẹnikẹ́ni rí fáìlì náà. Tábá a fẹ́ kọ́ mọ́ ǹkan nípa fáìlì, a máa gbé sórí klààdì. Ìyẹn á túbọ̀ wá tọ́jú gbogbo ǹkan táa ń ṣe lọ. Inú iná tọ̀n tọ̀n sí ibi iṣẹ́ wa, ìyẹn náà ṣe pàtàkì. Àwọn fáànù ni àbí AC, gbogbo ẹ náà ṣe pàtàkì bẹ́ẹ̀. Kò sí ǹkan tí ò ní ìwúlò. Àbá wọn stépìlà la fẹ́ sọ ni. Gbogbo ẹ ló ní ǹkan tó ń ṣe ní ibi iṣẹ́ wa.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni o, mo ti gun dáadáa. Alákọ̀kọ̀ tí mo ń kọ́ko gun mo kò fẹ́ mọ bó ṣe rí náà ni. Ẹ̀rù bá mi ìgbà tí mo ti fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀. Nigbá tií, kíni ẹ́njìnì rẹ̀ tó dùn tó tán wóó, ẹrú bá mi. Ẹni tó ń wà. Mo dìímú dáadáa ni, kọ́ dà mo fẹ́ ya aṣọ ẹ. Ki ìbà lè máa ṣubú. Ẹni tó ń wà ti ṣàlàyé fún mi bó ṣe máa jókòó dáadáa. Ó ti gbé nǹkan tí mo máa wọ̀ sórí fún àlàáfíà tọdọ̀ témi. Ìgbà ti a tẹ̀ wá kọ́ bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ ló ń lọ. Bó dẹ̀ ṣe ń lọ, ni ọ́kàn tẹ́mi náà ń ba lè díẹ̀díẹ̀. A tẹ́gùn àlàáfíà ó fẹ́ sí mi lójú. Bí mo ṣe wà lórí ẹ̀ yẹn, ó dàbí pé gbogbo nǹkan tó wà lọ́kàn ẹ̀yẹn gbogbo ẹ ló fúyẹ́. Ọ̀nà tágba, ó tẹ́ lọ ni. Kò sì pé ibìkan ga ju ibìkan lọ. Mo wo bi àwọn mọ́tò ṣe ń kọjá, mo sì mọ bó ṣe ń jókòó dáadáa náà. Kò pé kò jìnnà ni bó ṣe ń sáré, bó tún ṣe, bó ṣe ń lé níyẹn, bó ṣe ń sáré díẹ̀díẹ̀ níyẹn. Inú mi dùn, àmọ́ mo ń kọ́biara sí nǹkan tí mò ń ṣe. Gbogbo ìlànà ọ̀nà, gbogbo òfin tó wà lójú ọ̀nà, gbogbo ẹ ni ẹ́ni tó wà mi gbogbo ẹ ló, gbogbo ẹ ló rántí, gbogbo ẹ ló tún ṣì tẹ̀lé. Gbogbo àwọn ibi tó jín koto a gbà bẹ̀. Mo dì lára mo dìímú ṣinṣinṣin ni kí n bà lè máa ṣubú. Kò wà mí lọ ọ̀nà tó jìn o. Ó kọ́ wà mí ràn pẹ́ náà ni. Inú mi dẹ dùn, ayọ̀ mi kún. Mo wá rántí, idi ti àwọn eyan máa fi fẹ́ràn láti máa gun alùpùpù nígbà mí. Ó yára ju kí èèyàn máa rìn lọ. Títú kẹ́rọ̀ okọ̀ oba tó bá, tó bá ṣẹlẹ̀ lójú ọ̀nà, òun máa ra kọjá ti ẹ̀yin tí ò ní sí ìdí lọ́wọ́. Mo rí kókó pé ìlerara da, tàbí kí èèyàn wà láàlàáfíà. Mo kọ̀ pé kò ṣe gbogbo nǹkan ní ẹ̀rù. Mo sì fọkàn tán ẹ́ni to wà mi. Inú mi dùn, ayọ̀ mi kún. Ó rẹ́ mi lẹ́yìn ìgbà yẹn náà. Ṣe mọ̀ pé mo seṣe, mo seṣe bẹ̀rẹ̀ ẹ́ ni? Àmọ́ inú mi ti lọ dùn jù. Mo dúpẹ́ lọ́wọ ẹ́ni tó wà wá. Ẹni náà ara ẹ́ máa bà lé o. Ó rí pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ̀ ni, kò dẹ́ fi ni mí lára. Mo rí pé tí ẹ bá máa gun, ẹ gbọdọ̀ kọjú sí nkan ibi tiẹ́ n lọ, àti nkọ́ tẹ fẹ́ ṣe ni. Mo ti wá ń fara balẹ̀ dáadáa tí bá ti rí alùpùpù báyìí. Gbogbo àwọn tó wà ni mo máa tẹríba fún. Tí ó bá tún wù mí lọ́jọ́ àbí mo tún lè gun ó. Èmi a lè fẹ́ràn ẹ̀ kó jẹ́ pé orí ilẹ̀ tó jẹ́ pé ó tẹ́ lọ ni. Kò ṣe pé ibìkan ga ju ibìkan lọ. Mo ní ìgbágbo pé ká máa wọ̀ kíni sórí, ká máa wọ̀ nǹkan sórí, ó ṣe pàtàkì gan. Atẹ́gùn tó ń fẹ́ ńigbà mí kó má lọ di etí. Má dàra ká máa wo ìlera ara náà kó lè pa ibẹ̀ru gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìgbà ti à tẹ́ fi wá yẹn, gbogbo ibi tó yà sí ni mò ń tẹjúmọ́. Ẹ máa rọ̀ bí emi ni mò ń wà ni. Ẹ̀rù tí ń bà mí, mo rí dájú wípé kò sí nkàn kan tó ń dí mi lọ́wọ́ tàbí ó ń dí mi lójú ọ̀nà. Ibi tá lọ̀ gan gan ni emi ńaa kọjú sí. Mo gbádùn atẹ́gùn àlàáfíà tí ó ti ẹ̀ fẹ́ sí mi. Gbogbo nǹkan tó wà láyiká bẹ, mo tún rí dáadáa. Alùpùpù tá gùn yẹn, ó kọ́ mi ní sùúrù, ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni. Ó sì ran mi létí gbogbo àwọn ìlànà ọ̀nà tó wà ní ìlú mi. Kò sáré jù. Kò dẹ́ tún rìdín jù. Ó ń rọra lọ ni tí ò kọlù ẹni kankan. Ẹ̀kọ́ ńlá náà ni mo tún kọ́ pe pé sùúrù a máa lére.

Ṣé o wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni ọ̀, n màá wọ aṣọ àkayọ̀rí dáadáa ní ibi iṣẹ́ mi. Ó máa ń jẹ́ kí olúkalúkú léto. Ẹ ti má mọ̀ pé ilé-iṣẹ́ wa ló ni la ti ń bọ̀ torí aṣọ tá a wọ̀. Aṣọ yẹn ó dúró gẹ́gẹ́ bí ǹkan tó fi ń dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ táà ń ṣe ni. Ẹ fi máa dá léṣẹ́ wa mọ̀ tí ẹ bá ti rí lọ́rùn wa. Ó máa ń jẹ́ kí a ti dá ǹkan mọ̀ kó tó rọrùn fún àwọn èèyàn ni. Èmi ó ti ẹ kí nílò láti máa ronú ǹkan tí mo fẹ́ wọ̀ lójoojúmọ́. Ó máa ń-- ó jẹ́ ǹkan tí jẹ pé kò ń gbà mí lásìkò. Bẹ́ẹ̀ ni, ó máa ń bá mi tọ́jú àsìkò gan-an láàrọ̀ lárọ̀. Tí èèyàn bá wọ aṣọ àkayọ̀rí, èèyàn kò sí pé èèyàn kan ju èèyàn kan lọ. Nígbà tó jẹ́ pé aṣọ kan náà la jọ wọ̀. Olúkalúkú dàbí ẹni tó mọ̀ ǹkan tó ń ṣe ni. Kò ní sí pé a ń figagbága lórí ẹni tó mú'ra jù. Ọ̀dà tó fi kun aṣọ náà, ó ti fi hàn pé ilé iṣẹ́ wa ló ni. Tí ń bá ti wọ̀ bẹ́yẹn, ó máa dàbí pé gbogbo wa bí kan náà ni wá. Ó máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé wọ́n jọ wa ni. Ìbáṣepọ̀ kan, ìbáṣe-ìbáṣepọ̀ náà á tu dánmọ́rán dáadáa láàárín àwa tá jọ́ ń bá ara wa ṣiṣẹ́. Tí àwọn oníbàárà wa bá ti dé bẹ́ẹ̀, wọ́n á ti mọ̀ pé ara kan náà ni gbogbo wa. Aṣọ náà jẹ́ ǹkan tí ẹ pé kò ń ní mí lára láti wọ̀. Ó rọrùn gan-an fún mi láti wọ̀. Ó dà dára gan-an fún iṣẹ́ táà ń ṣe. Ó máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n kọ́ wa dáadáa níbi iṣẹ́ wa. A dẹ̀ mọ̀ ǹkan táà ń ṣe. Inú mi máa dùn tí mo bá ti wọ̀. Ọkàn mi á tú ga sí tí bá wọ̀ ni. Ó máa ń ràn mí létí pé iṣẹ́ ni mo wá. Ṣé rí aṣọ àkayọ̀rí yẹn? Ó máa ń jẹ́ kí olúkalúkú mọ̀ ṣé ẹni ṣẹ́. Bẹ́ẹ̀ ni, tí inú wọn ta bá ti wọ́n gan-an, inú wọn á dùn. A fẹ́ ṣiṣẹ́ dáadáa sí i. Ó máa ń jẹ́ kí ibi iṣẹ́ náà kó mọ́ dáadáa. Ìgbà mí, ó máa dàbí pé èèyàn ń tún ǹkan ṣe o. Àmọ́, ó máa ń rọrùn fún wa gan-an torí kò ṣẹ́ni tó ń ronú ǹkan tó bá máa wọ̀. Ó dẹ̀ dára gan-an láti máa tó jù. Kò ṣe pé tí ẹ bá fọ̀ ó lẹ́nu, màá ti-- ó máa ti ṣá rárá o. Ó dáa. Bọ́ dẹ̀ ṣe ṣe aṣọ náà, ó ṣe rí mọ́ èèyàn, ó rẹwà lójú, ó dà è bu'yi kún èèyàn. Ó dẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àwọn ẹniyi, wọ́n mọ̀ ǹkan tó ń ṣe. Àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ dé gan-an, tó bá ti wọ aṣọ náà, ẹ lè sọ pé tí ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni. Ìgbà tó jẹ́ pé aṣọ kan náà ni gbogbo wa wọ̀. Ó ti dára pọ̀ mọ́ wa ni yẹn. Ó máa ń jẹ́ kí a mọ òfin l'òfin. Tí àwọn àlejò bá wá wa wá, inú wọn máa ń dùn ni. Wọn á farabalẹ̀ jókòó ni. Ó máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé ìfẹ́ ṣe ó wọ́pọ̀. Kí èèyàn sọ wọ́pọ̀, ó wà nínú iṣẹ́ wa. Aṣọ tó sẹ́ tún kó fúnwa náà, ó bá gbogbo àyíká wa mọ̀. Kò sí pé èèyàn ò wọ̀ wọ̀ kú wọ̀. A lè sì mọ̀ pé tí èèyàn bá ti wọ aṣọ yẹn, àsìkò iṣẹ́ ti tó ni ẹ. Èmi máa ń tọ́jú aṣọ mi dáadáa o. Àh, màá fọ dáadáa. Ó dà máa ń lọ tó jẹ́ pé ó máa ń mọ́ dáadáa. Tí bá ti wọ̀ bẹ́ẹ̀, inú mi máa ń dùn ni. A jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé mo mọṣẹ́ mi ní iṣẹ́. Ó máa ń ràn mí létí nípa iṣẹ́ tèmi náà. Bẹ́ẹ̀ ni, ayà tí mọ̀ pé ibi iṣẹ́ èèyàn lè èèyàn wà, pẹ̀lú láṣọ táwọn èèyàn kú wò. Ó máa ń bu'yi kún ilé iṣẹ́ gan-an ni. Tí bá ti wọ̀ báyìí, inú mi máa ń dùn ni. Gbogbo wa láájọ máa ń rẹ́rìn-ín níbi iṣẹ́ tí ó bá ti dára. Olúkalúkú á ti dára pọ̀ mọ́ ara wa. Ó máa ń jẹ́ kó hàn pé mo wà ní ibi iṣẹ́ yẹn. Pé ibẹ̀ yẹn tọ sí mi. Ṣé rí tí ẹ bá wọ aṣọ náà, ó rọrùn fún èèyàn láti wọ̀. Kò sí pé ó ń ràn ẹ̀yàn kan, ó ń fún èèyàn kan ju kan lọ àbọ́ọ́kéré ju kan rárá ò. Ó máa ṣe rẹ́gí tó jẹ́ máa ṣe wò lára ni. Ó máa ń rọrùn fún wa láti máa yí káàkiri ní gbogbo àga, ní gbogbo àgbàlá ibi iṣẹ́ wa. Tí wọ́n bá gbé iṣẹ́ fún wa, gbogbo wa la máa ṣiṣẹ́ pọ̀. Ó máa ń jẹ́ kí ilé ayé iṣẹ́ kó rọrùn dáadáa ni. Kò sí ìdí lọ́wọ́ kankan. Èmi ò tí è, èmi ò kọ́ pé kí n máa wọ̀ lójoojúmọ́. Ó máa ń jẹ́ kí àwọn èèyàn dá wa mọ̀ ni. Lápapọ̀, ó rọrùn gan-an fún wa.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Mo máa farabalẹ̀ dáhùn ní o, pẹ̀lú ọ̀yàyà ni, pẹ̀lú sùúrù mo máa fẹ́ dáhùn. Tí ó bá ti dun bẹ́ẹ̀ yẹn, mo máa gbé. Máa kí ẹni tó ń pè, pẹ̀lú ọ̀yàyà ni, pẹ̀lú ìbọ̀wọ̀ máa fi kí. Máa dá rúkọ orúkọ ilé iṣẹ́ wa náà. Màá ṣè wá sọ fún ẹni náà irú èèyàn tí mo jẹ́ níbi iṣẹ́ náà. Tí bá dẹ́ ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí, pẹ̀lú ohùn tutu ni màá fi máa sọ̀rọ̀. Àà, ohùn mi gbọdọ̀ rẹlẹ̀ dáadáa. Tí bá ti gbọ́ ǹkan tí ẹni tó ń pè fẹ́ sọ, mi ò ní dí wọn lẹ́nu to n bá ń sọ̀rọ̀ wọn. Màá jẹ́ kan sọ̀rọ̀ tán. Gbogbo àìkíyèsí tan bá ṣe tàbí wọ́n bá sọ̀rọ̀, gbogbo ẹni máa ma kọ sílẹ̀. Màá bèèrè àwọn ìbéèrè tó jẹ́ pé ń mo gbọ́n wa, tó de máa ye wọn dáadáa. Kó bá le fi ìyè mi náà ni màá fi bèèrè. To bá si ti di gbà tí mo bá wà lórí fóònù yìí, mo máa mọ iṣẹ́ mi bí iṣẹ́ ni. Mi ń bẹ́ ní kẹ́ni rẹ́rìn, àmọ́ ohùn mi fàyàn mọ́ra. Màá wo, màá lo gbogbo àwọn ọ̀rọ̀ tó dàbí ẹ̀jọ̀ tàbí kí n sọ ẹ ṣé, mo ti e máa ń sábà sọ ẹ ṣé gan lọ́pọ̀lọpọ̀. Màá ti kọ gbogbo àwọn ǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì. Ẹn tó bá fẹ́ ru mi lojù n bẹ́ẹ̀ màá bèèrè. Èmi ò wá fẹ́ràn pé mo wà lórí fóònù kí ẹ̀eyan wa máa di mi lọ́wọ́ iṣẹ́ mi. Mi ò fẹ́ràn rárá. Gbogbo ǹkan tí mo bá ṣe mo máa gbájú mọ́ ni. Màá sọ̀rọ̀ itán e ó máa gbọ́ dáadáa. Màá dẹ̀ máa ra wan sọ́ ni. Èmi ò wá kí n lo oríṣìíríṣìí ọ̀rọ̀ táwọn èèyàn ń lò n sìn Rárá o. Màá sọ̀rọ̀ bí ẹni tó ń ṣiṣẹ́ gangan ni. Màá duro lórí pé iṣẹ́ là ń ṣe o, àmọ́ ẹ lè bá mi sọ̀rọ̀. Ìgbà míì gan, tó bá jẹ́ pé ìrànlọ́wọ́ mi lẹni náà nílò, màá ṣé fún. Gbogbo ọ̀nà tí mo bá lè fi ran ẹni náà lọ́wọ́ ni mo máa ṣe é fún. Tó bá jẹ́ pé mi lè ṣe, mo lè tẹ́ fóònù yẹn lọ sí ibòmí tàbí kí ẹ fi ránṣẹ́ sí ẹni tó lè bá wọn ṣe. Pé kó wá tàbí kí ní kí ẹni tó pè kó pẹ́ ni náà. Tí bá ri pé ǹkan ti ń pọ̀ ju, pé àmi lè ṣe mọ́, mo máa gbé fóònù fún ẹlòmíí kó bá lè ṣiṣẹ́ yẹn. Tó je pe o dáhùn wọ́n bèèrè ìbéèrè kan, màá rárá dá wọn lóhùn ni, "Mi ò mọ̀." Ìkàn tí mo máa sọ ni yen. Àmọ́ mo lè ń tí ó lè dá yín lóhùn. Ẹ dúró ìṣẹ́jú méjì, màá lọ pẹ́ eni náà wá kí ẹni náà wá bá wọn sọ̀rọ̀. Màá ti ṣàlàyé fún wọn kó to di pé mo gbẹ́ eni náà sórí pé kó dúró. Tí bá ti rí pé ìdúró yẹn ṣe ń pẹ́ ju, mo lè pẹ́ eni náà padà kí n ṣàlàyé fún wọn. Pẹ̀lú ohùn rẹlẹ̀ ni o, pé ẹni tí ò bá dá yín lóhùn kò sí lórí ìjókòó. Ẹ pè padà boya bí iinú wákàtí kan tàbí ìṣẹ́jú méjì. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀. Tí bá dẹ́ ti n bá wọn sọ̀rọ̀ beyen, mi ò kí ń fẹ́ kí ariwo máa pọ̀ ju. Gbogbo ẹ̀ gbọdọ̀ dà ke wọ́rọ́wọ́rọ́ ni. A máa ń lá àwọn ẹlòmíì to jẹ pé tí wọ́n bá pè, a máa máa binu wọn maa maa, kanra ni. Máa ní suru fún wọn ni. Màá tún bẹ wọn pé kó má binu to bá jẹ́ pé ọwọ́ wa ni gbogbo ǹkan tó ń bí wọnú ti wá. Mo àwọn ǹkan tó dẹ́ je kanmọ̀ pátápátá náà ni mo máa sọ fún wọn tí mo ma ṣàlàyé. Àwọn ǹkan tí ó je kanmọ́ mi kí n sọ o, ìgbà tí òun kò gbọdọ̀ jẹnu mi jáde. Ìgbà míì gan, tí bá ti sọ lálákọ̀kọ́ màá tutun sọ kó bá lè yẹn ẹni tó ń gbọ́ mi dáadáa. Mo máa ní suru tí ó bá ti e jẹ́ pé gbogbo ẹ̀ ti fẹ́ máa gbóná tàbí tí fẹ́ máa kọjá ǹkan tí èmi gan lè ṣe. Màá rárá máa pa fóònù yẹn. Màá tú dupe lọ́wọ́ won ẹni tó pè bó ṣe tó tie fi pe. Màá dẹ̀ kí wọn pé ó daàbọ̀. Màá pa fóònù tí ẹni tó bá pè bá ti pa fóònù. Mo máa tẹ̀, mo máa tẹ ri ba fún àsìkò tí ẹni náà fi pe Màá rárá bẹ́ẹ̀ ni náà sọ̀rọ̀ ni. Mo máa jẹ́ kó mọ̀ pé ilé iṣẹ́ wa à ń fàyè gba ǹkan bẹ́ẹ̀ yẹn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Tí ó bá ti di pé gbọ́nmi sí o to fẹ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀, màá ní sùúrù ni, màá farabalẹ̀ kí n gbọ́ ohun kan tó bá ń ṣẹlẹ̀. Gbogbo àwọn èèyàn tó bá jẹ pé wọ́n ní ìkan pọ̀, màá farabalẹ̀ gbọ́ wọn dáadáa. Màá jẹ́ kí olúkalùkù sọ̀rọ̀ tẹnu ẹ. Màá gbọ́ tọ̀tún, màá gbọ́ tósì. Èmi ò kí ń máa, èmi ò fẹ́ràn pé kí n máa tètè dájọ́ tàbí kí n gbẹ́jọ́ ẹnìkan dájọ́ rara o. Màá kọ́ jẹ́ kí gbogbo nkan tó bá ń ṣẹlẹ̀ na kó yé mi dáadáa. Èmi fẹ́ràn ko jẹ pé tí a bá ń bá ara wa sọ̀rọ̀ kò ṣe pé a tún búra wa. A ń rọra bá ara wa sọ̀rọ̀ ni, a ń rọra ṣàlàyé nǹkan tí ó ṣẹlẹ̀ ni. Màá sì rán àwọn olúkalùkù létí pé ṣẹ mọ̀ pé iṣẹ́ là wá ṣẹ bí. Ìrẹ́pọ̀ ló máa, ló máa dára jù. Kò ní dáa ká máa bá ara wa jà. Màá fẹ́ jẹ́ pé àti bínú o, àtẹkún àti gbogbo nkan tó bá ń ṣẹlẹ̀ kò ní di nǹkan tí ó jẹ́ pé ó máa kó bá ẹnikẹ́ni. Ta bo máa di ariwo, ta bo máa pọ̀ jú bẹ́ẹ̀ lọ, ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ máa ti tètè bá wọn yanjú ẹ. Mo fẹ́ràn kan lọ maa máa gbẹ́jọ́ ro fúnra wọn tàbí ẹjọ́ ta bá ti parí léèní, màá máa gbọ́ lẹ́yìn ẹjọ́ kẹta àbí ọjọ kẹrin. Pẹ̀lú inú tó mọ́ ni màá fi ń sọ̀rọ̀, àmọ́ màá tún farabalẹ̀ sọ́nà ni. Màá wo kókó ọ̀rọ̀ náà, nǹkan tó fà. Mi dẹ kí ń gbọ ẹjọ ẹnìkan dájọ́. Màá dájọ́ pẹ̀lú gbogbo. Màá dájọ́ dáadáa ni. Mo sì máa ń sọ fún ẹni náà pé ẹ jẹ́ a máa gbà ara wa láyè. Ká máa gbà pé kò ṣe ilé kan náà làá ti wá. Jẹ́ a jọ bá ara wa gbé. Ẹ jẹ́ kí ayọ̀ ko jọba nínú iṣẹ́ yìí, bí màá ṣe máa bá wọn sọ̀rọ̀ ni yẹn, mo bọ̀wọ̀ fún olúkalúkù pẹ̀lú bó ṣe gbọ́n tiẹ, bọn ṣe gbọ́n mọ ọ̀rọ̀ n tiwọn. Mo dẹ̀ máa n rí pé mi ò dúró lẹ́yìn ẹnikẹ́ni. Bo bá ti ẹ jẹ́ pe mo mọ ẹni tó jẹbí, ọ̀nà tí gbogbo ẹ ba máa fi yanjú òun mo máa wá. Èmi dẹ re, mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé tí àwọn èèyàn bá ti bá ara wọn jà bẹ́yẹn, ọ̀nà, ọ̀nà tán máa fi tètè rẹ́pọ̀ ni mo máa n fẹ́ wá. Màá rán wọn létí pé ibi iṣẹ́ là wá. Ẹ le mọgbà tí ẹ máa nílò ìrànlọ́wọ́ ara yín, ẹ má já a jà tó jẹ́ pé èèyàn mẹ́ta mẹ́rin á máa bá yín dá sí i. Màá fẹ́ràn kí èyí tí ẹ bá bá ti máa bá yanjá kó jẹ́ pé tàbí ẹni náà ṣẹ̀, ẹ lè pẹ́ ẹni náà kí ẹ sọ pé kò bá àìló ṣe tó ṣẹ bí. Ẹ fẹ́ni yẹn náà láyè kó bá lè ṣàlàyé. Kó má dàbí pé ẹjọ́ tẹ mọ̀ nìkan lè fi dájọ́. Emi jẹ́ èèyàn kan to jẹ pé tí gbogbo nkan bẹyẹn bá ti ṣẹlẹ̀, ọ̀nà àbáyọ ni mo máa wá. Mi kì n wa ẹn tí màá dáa lẹ́bi. Màá tún sọ fún wọn ẹ jẹ́ kí ìbáṣepọ̀ wa kó dan mọ́nrán. Màá béèrè àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé a lè ye olúkalúkù. Màá jẹ́ kan rí oríṣiríṣi ọ̀nà tọrọ yẹn lè fi lè, tó fi lè níyànjú. Màá gba olúkalúkù nímọ̀ràn, kan ní sùúrù. Màá rán wọn létí pé kò kí n dá kí wọn máa kọjá ààyè èèyàn. Tobá jẹ pe ọrọ̀ yẹn tí ń pọ̀ ju mi lè, ọwọ́ mi ò ka mọ. Mo lè pe bóyá bí ọ̀gáa wá. Mi ò fẹ́ràn pé ki ọ̀rọ̀ kó má ju èèyàn mẹ́ta mẹ́rin lọ. Tàbí o tí ń pọ̀ ju béèyàn tí ẹ̀ ṣe bá tẹ́lẹ̀. Mi tì ẹ fẹ́ràn kí èèyàn tiẹ má jà ni. Màá sọ fún wọn ẹ jẹ́ a bọ̀wọ̀ fún olúkalúkù. Má sọ pé torí pé a n ṣiṣẹ́ kanná an wọ aṣọ kaná, a lè máa ríra wa fín. Rárá ẹ jẹ́ a bọ̀wọ̀ fún olúkalúkù ká fàpọnle ti olúkalúkù. Màá rí i dájú wipé olúkalúkù ni mo gbọ́ ọ̀rọ̀ tiẹ̀. Èmi ìlànà ilé iṣẹ́ ni mo máa n tẹ̀lé. Mo dẹ̀ jẹ́ èèyàn kan to jẹ pé mo máa ń sọ fún àwọn èèyàn ẹ jẹ́ a má, ẹ jẹ́ a má wùwà tó dá. Ẹ yé tako ara yín. Ẹni tí ó bá jẹ bí jẹ ko sọ pé òun ló jẹbí. Ẹ má parọ kẹ́ ba le fi jàre. Àwọn ọmọ méjèèjì dẹ́ree tan bá ti n di pé kí ni, màá ti sọ fún wọn ẹ bẹ́ra yín kó dẹ̀ tàn síbẹ̀, tó dẹ̀ má tàn síbẹ̀.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Méjèèjì ni mo nífẹ̀ẹ́ sí ọ. Tí ó bá di ọwọ́ àárọ̀ bẹ́ẹ̀ yẹn, mo máa ń sábà mu coffee. Coffee máa ń jẹ́ kí n ji péepé. Bẹ́ẹ̀ ni, ojú mi máa lá a lẹ́ bee, máa ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe. Mo máa ń fẹ́ran an òórùn tó máa ń jáde lára a coffee, pàápàá jù lọ tí ó bá jẹ́ pé ẹṣẹ̀ṣẹ̀ ẹ ṣe ni. Mo máa ń fẹ́ran an coffee tó jẹ́ pé ó dùn gan lẹ́nu. Kò ṣe pé ó dùn jù o, àmọ́ mílìkì alágolo tó dáadáa, ó de dùn fẹ́reẹ́fẹ́. Ìgbà mìín mo lè fi mílìkì alágolo sí i, ìgbà mìín mo de lè má fi sí i. Ìgbà mìin mo lè fi adùn sí i kí n fọyín sí i tàbí kí n fi súgà náà sí i kí ó fi dùn díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi coffee dùdú ni mo máa ń mu. Ó máa ń fún mi ní okun àti agbára láti ṣiṣẹ́e. Mo máa ń nífẹ̀ẹ́ láti máa mu coffee láàárọ̀ tí n bá fẹ́ e jẹun. Ṣẹ̀ rí tea jẹ́ ǹkan tí o je pé mo nífẹ̀ẹ́ sí kí ma mu tí ó bá ti di ọwọ́ iròlè. Ó máa ń jẹ́ kí ara mi tutù, ara mi á balẹ̀e, pàápàá ti ọ tí ó bá jé pé mo ti ṣiṣẹ́ láti àárọ̀. Mo máa ń fẹ́ran an aàwọn tea tó jẹ́ pé ó máa ń ní ìkànṣe ní ara. Wọ́n ni bíya bí i tea àwọn eléwé yẹn, ó máa da gàn lára. Àbí tea tí ó jẹ́ pé ó dàbí tea àwọn eléwé tí ó jẹ́ pé tí èèyàn bá mu, èèyàn o mo, èèyàn máa bọ́ òògùn, òògùn yẹn gbogbo èèyàn eeyan tí ń bọ́, gbogbo ìdọ̀tí ara ni. Mo máa ń mu lẹ́ẹ̀kọ̀kan. Ó máa ń tú mi lára, ara mi á baleẹ̀. Ìgbà mìín mo lè fọyín sí i, ìgbà mìin mo lè fi, mo lè fi ọsàn wẹ́wẹ́ sí i kí adùn ẹ kó tó dé yá, kó tó dùn yàtọ̀ díẹ̀. Tí ó bá ti rẹ mí, nnìgbà mìin mo lè mu tea. Ìgbà mìín ó lè, ó lè, ó lè dùn o, ìgbà mìín o de lè korò bó bá bí mo bá ṣe fẹ́ sí i ni. Èmi fẹ́ràn kí n máa bá àwọn ọ̀rẹ́ mi pín tea. Àmọ́ coffee jẹ́ ǹkan tí o je pé ó dára fún mi gan ju tea lọ. Mo máa ń fẹ́ran kí n máa mu oríṣiríṣi adùn coffee torí oríṣiríṣi adùn coffee ló wà. Àwọn tea mií, ó lè máa dùn, ó máa dàbí eèso lẹ́nu. Imiin á de máa dùn, a máa dùn bí i ewé lẹ́nu tí mo dẹ̀ gbádùn ẹ̀ dáadáa. Coffee ńgbà míì mo lè lo omi gbóná fi po tàbí kí n lo omi tutù. Méjèèjì náà ni mo fẹ́ràn. Ṣẹ̀ rí tea jẹ́ ǹkan tí o je pé ó dà nínú okk tí ba ti mú, ó máa ń jẹ́ kí ikùn mi kó rọ̀ pẹ̀sẹ̀, gbogbo nǹkan tó bá lẹ́ nbẹ̀ lọ máa dẹ̀. Coffee tún le díẹ̀ lẹ́nu. Mo a ń fe aan bí mo ti è ṣe máa ń ṣe coffee ọ̀un náà. Tí n bá ti fi ǹkan gbóná sí i, si ba si, ti bá ti dà sínú u abọ́ tàbí kọ́ọ̀pù, tí bá ti gbe omi kaná tí mo o dà sí i, bí eyan ṣe ń dàmi e sí i, òorun ẹ̀, òun máa maa tú yàn lára ni. Mo mọ̀ rawọn ẹ̀yàn kan tí o je pé coffee lọ́ máa ń fi ta ọjà. Máa lọ ra bẹ́ẹ̀ ńgbà mí tí ń bá pọ̀ láti lé. Ìgbà míì dè é re, ó lè jẹ́ pé láti lé ni máa ti po, màá bu wá bi iṣẹ́. Tí n baá nísẹ́ to pọ̀ láàárọ̀, mo lè po coffee mu. Tí bá jẹ pe mo kàn fẹ́ fà á ní ọwọ́ rolè, mo lè po tea. Mo nífẹ̀ẹ́ àwọn méjì torí pé kí ni? Àwọn méjejì jọ ń ṣiṣẹ́ won àmọ́ iṣẹ́ wọn yàtọ̀. Ìgbà míì tí ó bá jẹ pé a láwọn àlejò, mo lè po coffee fún wọn kan mu. Ìgbà míì bóyá èmi àti àwọn ọ̀rẹ́ mi a jọ jókòó, a jọ wà níta, mo lè po tea fún wọn ká fi nkan pàpárun ká fi pa díẹ̀. Coffee máa ń jẹ́ kí n kọjú mọ́ ǹkan tí mo bá ń ṣe ni. Ṣẹ̀ wá rí tea, ó máa jẹ́ kí màá rọ̀nù gbogbo ǹkan tí mo ti gbé ṣe látàárọ̀ títí di ìrọ̀lẹ́ ni. Mo fẹ́ràn àwọn méjejì lọ́pọ̀lọpọ̀ tí ó bá ní iṣẹ́ tó ń ṣe lára mi. Coffee yẹn, a-- mílìkì ẹ ó lè pọ̀ tàbí kó ko le gan lẹ́nu. Ìgbà míì dè ẹ́ rí tea, ó lè fò yẹ́ àmọ́ kó rẹwà káwọn, kó rọ̀ ẹ́ kó tó wá rẹwà lẹ́mú. Ìgbà míì, mẹ́ méjèèjì mo lè gbé síra wọn. Mo lè mu coffee lálẹ́ kí n mu tea láàárọ̀. Ẹ̀ẹ̀kọ́ ni méjèèjì ni. Kò sí ẹ́yi tí mi ò fẹ́ràn. Ìyun tí bá dẹ̀ tí mu beyẹn, inú mi máa ń dùn.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo aṣọ ìbora fi bo ara tí mo bá fẹ́ sùn. Ó máa ń jẹ́ kí ara mi kó má tutù jù kó dẹ̀ má ń gbóná jù. Ó máa ń dùn mọ́ mi dáadáa. Tí bá bo ara mi, ó máa ń tẹ mí lọ́rùn. Èmi ò fẹ́ràn kí máa ṣi ara lẹ̀. Ó máa dàbí ìpá wọn, èèyàn ń wò mí ni. Ó máa ń dáàbò bò mi. Pàápàá jùlọ tí ó bá jẹ́ pé atẹ́gùn ò tútù ún fẹ́ gan. Ìgba mi dèré. Tí ó bá jẹ́ pé ó tutù jù gan, màá fi bo ara. Ara mi kò fi, kò fi lọ́wọ́rọ́ díẹ̀ ni. Ó máa ń jẹ́ ki n sùn dáadáa. Mọ̀ má fẹ́ràn tí ó bá ṣẹ̀ jẹ́ pé aṣọ ìbora náà ó fẹ́lẹ́ lọ́wọ́. Igab mi dèré, mo lè lo èyí tó ki lọ́wọ́. Igba mi, mo lè lo èyí tó jẹ́ pé ó fẹ́lẹ́, màá fi bo ara. Àwọn aṣọ tí mo máa ń fi bo ara, olójú èyiti mo lè bo ara tí gbogbo ẹ̀ bá ń tún, òún bá, tí òún bá wani ita, tí òorun bá wani ita Olójú aṣọ tí mò lè fi bo ara. Olójú aṣọ de tí mò lè fi bo ara tí gbogbo ẹ̀ bá ń tutù. Tí mo bá bo ara bẹ́ẹ̀, ó máa ń jẹ́ kí ara mi balẹ̀ ni. Inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kùn ni. Ó máa n dàbí pé àlàáfíà ni mo wà. Kódà, ìbí tí màá tó fi bo ara dé, màá tún bo ara dé bí èjìká. Bẹ́ẹ̀ ni, màá rí dájú wípé ó bo mi lára dáadáa. Tí bá dẹ̀ ti bo ara bẹ́ẹ̀, mo máa sùn orun gidi. Tí mo bá máa jí báyìí gbogbo ara mi máa nà ni. Kò jẹ́ kí nǹkan kan di mi ní orun Ó máa jẹ́ pé, ó máa jẹ́ kí ibùsùn mi kó tún wumi sùn. Mọ́ fẹ́ràn bí ǹkan ṣe máa ń bo mi lára. Igba mi, mo lè wọ aṣọ mi kìí fi bo ara, bóyá tí gbogbo ẹ̀ bá ń tutù. Mo lè lo aṣọ tó ki lọ́wọ́ dáadáa kìí fi bo ara. Tí mo bá rí pé àsìkò ẹ̀rùn lá wà, mo lè lo aṣọ tó fẹ́lẹ́ lọ́wọ́ dáadáa kìí fi bo ara. Tí mo bá fi bo ara bẹ́ẹ̀ yẹn, maa lè fi sùn pẹ̀ dáadáa. Torí igba mi tí mo bá máa sùn, lẹ́yìn wákàtí méjì mo ti jí padà. Àmọ́ tí mo bá lo aṣọ ìbora kódà, mi ò ní mọye wákàtí tí mo fi sùn. Èmi wa máa ń lo aṣọ ìbora ti o mọ́ dáadáa fún ìlera ti èmi náà ni. Màá rí dájú wípé aṣọ ìbora náà ó rọ̀ dáadáa lọ́wọ́ ó ṣe é lo Ó ti jẹ́ ǹkan tí ó ti mo mi lára gan láti kékeré dè ẹ́ ni. Ó máa ń jẹ́ kí ara mi balẹ̀ ki o to di pé mo sùn. Ó máa ń jẹ́ kí gbogbo ara mi jí pépé ki o to di wipé mo ri orun sùn. Gbogbo ẹ ló máa ń lọ létò Kò n jẹ́ kí màá gbọ̀n lóru. Tí mo bá ti da aṣọ bora bẹ́ẹ̀ yẹn, ara mi máa balẹ̀ ni. Igab mi mò lè lo tó aṣọ ìbora méjì tí ó bá je wipe o tutù gan. Bẹ́ẹ̀ ni. Èmi sì fẹ́ràn oorun ti ó máa ń jade lára aṣọ ti ó jẹ́ pé èèyàn ti fọ̀ ó dẹ̀ mọ́ dáadáa. Kò n jẹ́ ki otutù mú mi lálẹ́. A bò bó mi. Tí n bá ti bo ara mi bẹ́ẹ̀ yẹn, a jẹ́ kí n sùn dáadáa. Ara mi á nà tí n bá máa jí lọ́jọ́ kejì. Kò ni sí pé ibìkan dùn mi àbí ibìkan ń wò àbí ǹkan kan bẹ́ẹ̀ yẹn. Èmi má fẹ́ràn kí màá fi aṣọ bo gbogbo ara dáadáa. Ko ki n se pé màá bo ara mi ti mi o ni yìí lati otun yìí sì ósi o rara o. Àmọ́ mo máa bo ara dáadáa tí o je pe gbogbo ẹṣe báyìí ni mo máa bo. Mi ò ní là á gun ju Ó tutù òdẹ̀ ni mú mi. Èmi máa ń fẹ́ràn bó ti e ṣe máa ń fẹ́lẹ́ lára. Kò se pé ǹkan kan èmi ò fẹ́ràn pé bóyá kí màá máa gbé ǹkan tó le lọ́wọ́ kí màá fi bo ara rara o. Ó maa dàbí pé èèyàn ń yá mi lá, èèyàn ń ja mi lára jẹ ni. Ti o ba je wipe mò kan fe fà án náà ní bí ọwọ́ irole Mo lè fa aṣọ ìbora. Bẹ́ẹ̀ ni. Ó ti, ó ti e tí ó ti mo mi lára gan ni isin Mi ò lè ṣe kí màá fi aṣọ bora lálẹ́. Torí kí ni gbogbo ara mi ló máa nà kl o to di pé mo sùn. Ó máa ń fún mi ní ilé rara ni. Inú mi máa ń dùn ni Tí n bá lò ó bẹ́ẹ̀ yen mi ò ní sùn. Tí mi ò bá fi bo ara, mi ò ní sùn. Tí ó bá dọ̀tí, mi ò ní lè sùn. Tí ó bá le jù, mi ò ní lè sùn. Tí ó bá ya yagi yagi lọ́wọ́, mi ò ní lè sùn. Àmọ́ tí bá lò ó, tí màá fi bo ara, tí mo nà ní ìgbà tó yẹ kí n lò ó, tí mo dẹ̀ fi bo ara lálẹ́, mo máa sùn.

Ṣé o mọ bí a ṣe ń pẹja? Bẹ́ẹ̀ ni o, mo mọ bí a ṣe ń pẹja dáadáa. Tí bá fẹ́ mọ bí táwọn ẹja wà bẹyẹn, màá lọ síbi odò tó ń san dáadáa tí mo mọ̀ pé omi pọ́n n bẹ dáadáa. Màá kọkọ bẹ̀rẹ̀, màá, màá, màá nu gbogbo àwọn ǹkan tí mo ní irinṣẹ́ tí mo fẹ́ lò fún ẹja tí mo fẹ́ kó. Màá ti gbé igi àti mú ẹja mi dání. Ìgbà mii mo lè lo àwọn ìkokò ẹja. Ìgbà mii mo dẹdẹ mú àwọn oríṣìíríṣìí ǹkan tí mo lè máa fi mẹ́ja náà ni màá ti ṣètò ẹ sílẹ̀. Ǹkan tí màá fi kó wọn jọ, mo ti mu sílẹ̀. Mo ti mọ irú ẹja tí mo fẹ́ mú. Màá rí dájú wípé okùn tí mo fẹfi mẹ́ja náà ó le lọ́wọ́ dáadáa. Tóbá jẹ pé èmi àti ẹja a jọ ń bá ara wa fà á, à le jẹ́ pé èmi ni mo máa gbogbo oro oké. Màá mú àwọn ǹkan tó jẹ́ pé ó mú dáadáa. Irinṣẹ́ tó mú dáadáa ni màá lò. Tí bá ti fi mú ẹja báyìí, ẹkan náà ló máa kọ. Màá ti, màá ti so irinṣẹ́ mi dáadáa mọ́lẹ̀. Maa wá mú ibìkan tó jẹ́ pé ó da fún mi láti kó ẹja yẹn sí. Màá ti mú ike tí mo máa ká àwọn ẹja mi sí ná. Màá ti mú àwọn ẹran tí mo fẹ́ fi pa àwọn ẹja yẹn sí ọ̀nà ọ̀dọ̀ mi. Máa wa dúró sí ibi tó da tí mo mọ̀ pé tí ẹja bá fà mí, mi ò ní re lu omi. Màá máa wo àwọn omi ẹ dáadáa. Kò sí kò sí tí ẹja bá ń kọjá, ẹ má mọ̀. Torí ìgbà yẹn, wọ́n máa ta omi láti inú omi, ẹ ti máa rí lóké. Ibẹ̀ ni màá dúró sí. Ìgbà mi mó máa ní sùúrù dáadáa fún ẹja tó bá máa gbé ẹran tí mo fi so, tí mo so mọ́ igi mi. Àsikó, àsikó ṣe pàtàkì gan-an tí eeyan bá fẹ́ mẹ́ja. Màá ti so okùn yẹn sínú omi, màá so síbẹ̀, màá ra so sínú ibẹ̀ ni. Èmi ò fẹ́ràn kí n máa pariwo jù. Màá rí dájú wípé kò sí ǹkankan bí àríwó àbí ǹkan tó máa fúu ẹja yẹn lára. Tí bá rí tí pé ẹja kan ti ń bọ̀, màá dákẹ́. Gbogbo ǹkan tí mo bá ṣe. Kódà mi ò ní ṣe ǹkankan, mo kan maa máa dúró títí tó máa fi mú ǹkan tí mo fi kọ́ igi yẹn àbí irinṣẹ́ tí mo fẹ́ fi mẹ́ja náà. Mo mọ wo bí ẹja yẹn ṣe ń bọ̀ láti ọ̀kan, bó ṣe ń ta omi bọ̀, gbogbo ẹ̀ ni mo máa máa wò. Bo bá ṣe ń rìn bọ̀, gbogbo ẹ̀ ni mo máa máa wò. Màá mọ̀ ìgbà tí ẹja yẹn bá ti gbé ẹran tí mo fi ta sílẹ̀ ṣi. Màá mọ̀ ìgbà tí ó bá gbé jẹ. Màá máa fà okùn yẹn díẹ̀díẹ̀, màá máa fà díẹ̀díẹ̀, màá máa fà díẹ̀díẹ̀. Màá rí dájú wípé bí mo ṣe ń fà kò ṣe pé ó le jù àbí bó mo fi sọtun, mò ń fi sọsí. Màá máa fà ẹja yẹn sókè díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀ mi ò ní fúu lára. Màá rí dájú wípé kò bọ́ mọ́ mi lọ́wọ́. Mo lè lo àpẹrẹ tàbí ike tí màá fi tọ́jú ẹja náà. Tí bá ti gbẹ́ja yẹn bẹ́ẹ̀yẹn, màá nu dáadáa. Màá fọ dáadáa. Toribkí eeyan máa mẹ́ja yẹn, ó nílò sùúrù tó pọ̀ gan. Èmi tẹ̀lé, èmi mi lè, èmi náà dẹ fẹ́ràn láti máa mẹ́ja. Ó máa ń túmi lára. Ǹkan ó jẹ́ ǹkan tó máa ń dùn mọ́ mi nínú. Ìgbà mii ó lè jẹ́ èmi nìkan mo máa lọ. Ìgbà mii ó lè jẹ́ èmi àti àwọn ọ̀rẹ́ mi. Èmi dẹ ré, ìgbà mi mo máa ń fẹ́ dà lọ torí pé kí nì, a tú dáké sí i. Kò ní sáriwo kankan amọ́ tí èmi àti ọ̀rẹ́ mi bá wa n bẹ a sì fẹ le máa jómitoro ọ̀rọ̀ ká jọ máa bá ara wa sọ̀rọ̀. Boyá ibi tí a ti n bá ara wa sọ̀rọ̀, ẹja a ti sálọ. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà mii mo máa ń fẹ́ dàlọ. Tí n bá dẹ tí ri pé mo fẹ́ lọ mẹ́ja bẹyẹn, aṣọ tó jẹ́ pé ó da. Kò ṣe pé tí n bá ti ń fà ẹja, ó máa fàya tàbí ó máa fún mi, mi ò ní lè sùn síwájú àbí sùn sẹ́yìn. Màá wọ bàtà tó jẹ pé ó da, mi o ni wọ bàtà tó máa yọ̀ mi ṣubú. Tí bá ri m pé ibi to jẹ pé ó máa n tètè yọ̀yàn ṣubú ni, mó lè mẹ́ṣẹ̀ẹ́ lásán lọ. Bẹ́ẹ̀ni, mo dẹ máa tẹ̀lé gbogbo ìlànà tó ní, tó kọ́ wa bá ṣe ń mú ẹja gbogbo ẹ́ ni máa n tẹ̀lé. Ó láwọn ìlú kan tó jẹ́ pé ó lójú ẹja tẹ́ ẹ gbọdọ̀ mú. Tí ó bá ti sọ fún ẹ pé ẹja tó bá ní iyẹ dúdú lára, o ò gbọdọ̀ mú. Tí bá ti rí pé òun ni mo mú, màá sọ́ padà sínú omi. Mi ò ń kọjá ààyè mi. Ìgbà mii mo kan lè mẹ́ja torí pé mo fẹ́ fi jẹun. Ìgbà mii mo kan lè mẹ́ja boya mofẹ́ tọ́jú ẹ kí ń máa sin nínú ilé. Loríṣìíríṣìí bẹ́ẹ̀yẹn ni. Àwọn ǹkan tí mo ní máa fi mẹ́ja náà gbogbo ẹ́ ni mo máa ń nun dáadáa. Màá rí dájú pé gbogbo ẹ́ ló wà leeto. Mo sì máa ń gbádùn àtẹ̀gùn tó máa ń wá láti ara ọmi yẹn. Inú mi máa ń dùn ọkàn mi máa ń ba lẹ́nu. Mo fẹ́ràn láti máa mú ẹja gan-an.